Àwọn, àwọn, àwọn, àwọn, àwọn, àwọn, àwọn ohun èlò oríṣìríṣìí ni máa ń bẹ lọ́wọ́ mi lójoojúmọ́. Àwọn ohun èlò yìí emi máa ń lò ní iṣẹ́, iṣẹ́ mi lójoojúmọ́. Nítorí e mo se máa ń lo àwọn ohun èlò yìí, àwọn ohun èlò yìí mọ̀, àwọn kan ku ni àwọn kan náà o ye ṣùgbọ́n ohun tí mo máa ń sábà, èyí tí mo máa ń sábà lò jù ni ó rọra, wuwo ko fi bẹ́ẹ̀ wuwo púpọ̀. Tí bá sì ti di àwọn ohun èrò yìí, tí bá sì ti dimu, yóò, yóò bá ọwọ́ mi mu àti wípé yóò tun jẹ́, yóò tun jẹ́ kí n dàbí òṣìṣẹ́ gidi níwájú àwọn ọ̀gáa mi. Nítorí rẹ̀, èmi sì máa ń lo àwọn èrò yìí. Èmi sì, èmi sì gbọ́ àwọn èrò yìí ní ibi iṣẹ́ nígbà tí èyàn kan sọ wípé àwọn èrò yìí jẹ́ àwọn èrò tí òun máa ń lò lójoojúmọ́. Èmi náà, ó sì wu èmi náà kí èmi náà máa ṣí be nítorí e lè mi ṣe n lò àwọn èrò yìí.

Bẹ́ẹ̀ni, èmi mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀, àti wípé láti kékeré èmi ti mọ bó se n ka àwòrán ilẹ̀. Ẹ̀mi, bàbá mi jẹ́, bàbá mi jẹ́ bíríkìlà. Èmi ó máa tẹ̀lé wọn lọ sí ibi iṣẹ́. Èmi ó máa tẹ̀lé wọn lọ sí ibi iṣẹ́ nígbà tí mi ò bá ti lọ sí súkù. Nígbà tí bá ti lọ sí ibi iṣẹ́ ni wón máa kọ́ mi bí wọ́n ṣé máa ń ṣe àwòrán ilé. Wọ́n ṣé máa ń kọ́, wọ́n ṣé máa ń ṣe àwòrán ilé. Bá sì ti kọ́ mi bí wọ́n ṣe máa ń ṣe àwòrán ilé. Ẹ̀mi náà, èmina o yóò dé ilé. Tí bá dẹ̀ tí dé ilé, màá rọra jókòó. Tí bá dẹ̀ tíí jókòó, yóó, yóó wo, yóò wo ojú àwòrán ilé náà dáadáa. Bá sì ti wo àrawon, àwòrán, àwòrán ilé yìí. Èmi ò sì mọ̀ ká, ni pa tí ìdílé kó nínú ìtọ́jú. Oríṣiríṣi ipa wà tí ìdílé máa ń kó, máa ń kó nínú ìtọ́jú ìlera. Àkókò ni pé kí àwọn, kí àwọn ará ilé kí wọ́n máa mú ọmọ wọn tó jẹ́ kékeré kan máa mú wọn síta láti máa gba àbẹ̀rẹ́ ìjọba. Púpọ̀ nínú àwọn, àwọn ènìyàn, àwọn ènìyàn ni won, àwọn ni won kì n kíyèsì kí nìyí. Àti wípé ó sì máa ń fa ìjàmbá, kò sì máa ń ja ìjàmbá sí wọn. Àwọn oríṣiríṣi ọ̀nà ni àwọn ènìyàn maa n fi ń ran, tó se máa ń ran nílẹ́tà. E ó máa ń kọ lẹ́tà sí ìdílé. A ó máa ń kọ lẹ́tà sí ìdílé sí ìdílé láti máa jẹ́ kí wọ́n mọ̀ wípé abẹ́rẹ́ tó ń fún wọn pé abẹ́rẹ́ gidi ni o. Ìtúré ni, ò sí máa bo. Ìtúré ni ipa tí ìdílé máa ń kó ní ìlera. Àti wípé ìdílé ni ó máa yóò máa ṣọ́ ọmọ. Kó máa tọ́ ọmọ sọ́nà láti máa múra dáadáa, láti máa ṣe àrẹ̀sílọ́rù, láti máa mọ̀ jù ètò ìmọ̀tótó. Torí pé àwọn, àwọn púpọ̀ ìdílé tó máa ń mú ìmọ̀tótó, wọ́n ń fi, wọ́n ń fi nǹkan, fi nǹkan gidi sí inú ètò ìlera àwọn ará ìdílé náà.

Tí a bá ti mọ̀ pé ìfúù, ẹ má wo ẹ̀, máa jump sínú òkú. Tí n bá ti jí ní òwúrọ̀, tí n bá ti jí ní òwúrọ̀, ma koko fi omi bọ́jú. Bí bá ti, bí bá si ti fi omi bọ́jú, bí bá siti fi omi bọ́jú, bí bá si ti fi omi bọ́jú, ojú mi yóò, yóò, yóò tútù pátápátá. Tí ojú mi bá sì ti tútù, ara mi yóò rẹ́ rárá, rárá. Nítorí tí bá ti jí ní òwúrọ̀, ojú mi yóò fọ́ ojú mi. Bá ti fi fọ́ ojú mi, yóò lọ fọ́yín. Tí bá ti fi fọ́yín, mo máa gbá gbogbo ilẹ̀. Bi mo ba si ti gbá ilẹ̀, mọ́ fọ abọ́ tí a lò lánàá. Bá sì ti fọ́, bá sì ti fọ́ àwọn abọ́ ta lò lánàá, màá ṣe àwọn nǹkan tí o yẹ́ kí n ṣe. Bi mo ti ṣe tán, màá mú ọṣẹ ìwẹ̀ mi àti kànkàn mi, màá mú lọ sí balùwẹ̀ àti omi, yóò fi wẹ̀. Tí bá sì ti wẹ̀ rárá, dáradára tán, n ó padà, èmi ó padà lọ sínú yàrá mi láti lọ pa ara mi. Bi n ba si ti pa, bi n ba si ti fi cream pa ara mi, bi n ba si ti fi cream pa ara mi, emi yo padà lo wo aṣọ èmi ó máa mú aṣọ bi, èmi ó máa mú, èmi ó máa mú aṣọ lọ́ di bi, èmi ó máa mú aṣọ, èmi ó máa mú aṣọ bí ibi tí mò ń lọ. Màá ma wọ aṣọ tí màá, màá mú iru aṣọ tí mó, tí màá bá ibi tí mò ń lọ mú. Bá sì ti mú, màá wọ̀. Bá ti wọ̀, èmi ó máa sáré lọ gbé oúnjẹ lẹ́ná, àsìkò tí mo máa fi ń gbé oúnjẹ lẹ́ná. Yóò máa se àwọn nkan pepepe bí pé kí n sá, kí n fọ àwọn pátá tí mo wọ̀ lánàá. Àwọn pátá tí mo wọ̀n lánàá kínú bàtà mi àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bá sì ti ṣe gbogbo e tán, yóò gbé oúnjẹ lọ sí ilé yàrá ìgbàlejò mi. Bá sì gbé lọ sí yàrá ìgbàlejò mi, emi yóò jẹun. Bá sì ti, bá sì jẹun, yóò tan tábìlì, èmi ò tan tẹlifíṣàn. Ẹ̀rọ amóhùnmáwòrán mi, yóò tan fún bí i ìṣẹ́jú mélòó kan, yóò fi sáré wo ìròyìn tó ń ṣẹlẹ̀. Bá sì ti wọ̀ tán, yóò gbé báàgì mi, yóò fi aṣọ àti omi, yóò fi nu báàgì hùn náà. Tí báàgi náà bá ti nú, tí ó bá ti dùn dáadáa, yóò kó àwọn ẹrú tí màá lò ní ọ́fíìsì mi síbẹ̀. Tí bá sì ti kó síbẹ̀, n ó lọ, èmi ó lọ mú aṣọ àti aṣọ lásán, yóò fi nu ọkọ̀ mi. Tí ó bá sì ti fi nu ọkọ̀ mi, yóò gbe jáde ní ọjọ́ náà. Bá sì ti, bá sì ti dé ibi iṣẹ́ mi, yóò sì bere iṣẹ́ àwọn nǹkan tí mo máa ń ṣe lójoojúmọ́ lélèyi oo, tí mo dà kí tun paje.

Orísìírísìí nǹkan ló máa ń mú mi rẹ́rìn, orísìírísìí ìwà ènìyàn náà ló sì máa ń mú mi rẹ́rìn. Àkọ́kọ́ ni, àwọn ènìyàn tí wọ́n máa ń ṣe nǹkan tó máa ń mú èèyàn rẹ́rìn. Lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, èmi ó wo ẹ̀rọ fóònù mi, tí bá ti wo fóònù mi, èmi ó máa rí oríṣiríṣi fídíò tí mo lè máa wo láti fi dára mi lára yá. Tí n bá dẹ̀ tí ń wo àwọn nǹkan báyìí, yóò máa jẹ́ kí n máa rẹ́rìn lọ́pọ̀lọpọ̀. Ìgbàmi èmi ó máa lọ sí, èmi ó máa lọ sí ilé, ilé ńlá láti máa lọ wo àwọn tí maa n pa èèyàn lẹ́rìn. Igbami ti eeyan ba so nkan ti n ma pani lerin, emi o maa rerin. Ṣùgbọ́n tí nǹkan oun náà tiò bá fi lè rẹ́rìn, tí ó bá fi lè mú ni itúmọ̀ púpọ̀, èmi ò ní rẹ́rìn. Àti pé nǹkan tó bá ní ìtumọ̀ gidi, tó bá sì ti fi pa èeyàn lẹ́rìn, èmi máa ń rẹ́rìn. Èmi ò kí ń rẹ́rìn ṣẹ́keṣẹ́ke kiri kiri, nítorí rẹ̀ ni èmi ṣe máa ń rẹ́rìn. Ẹ̀mi o yi ṣeni to de ni èmi ṣe máa ń rẹ́rìn. Ṣé nkan tó bá ní òpòlo.

Ẹ̀mi máa ń fẹ́ràn láti lọ, ẹ̀mí máa ń fẹ́ràn láti lọ sí, èmi máa n fẹ́ràn láti lọ sí etí ọ̀kun nítorí oríṣiríṣi nǹkan, èmi ṣe máa fẹ́ràn láti lọ sí etí ọ̀kun. Àkọ́kọ́ tó jẹ́ ìdí tí èmi ṣe fẹ́ràn láti lọ sí etí kun jẹ́ wí pé, atẹ́gùn àlàáfíà ti ń bẹ níbẹ̀. Tí èmi bá lọ sí etí ọ̀kun, atẹ́gùn gidi yóò máa fẹ́, àtẹ́gùn oríṣiríṣi yóò máa fẹ́ ní etí ọ̀kun náà, atẹ́gùn gidi yóò máa fẹ́. Ntorí ibe tí èmi bá si ti jókòó sí etí ọ̀kun, atẹ́gùn àlàáfíà àti atẹ́gùn gidi yóò máa fẹ́ síi mi. Àkọ́ ẹlẹ́ẹ̀kejì tó si tí mo ṣe fẹ́ràn láti máa jókòó sí etí ọ̀kun ni wí pé, ti bá jókòó sí etí ọ̀kun, èmi yóò máa ráyè máa ronú dáradára. Ntorí e lẹ̀ mi ṣe fẹ́ràn láti máa lọ sí etí ọ̀kun.